Wọ́n ní kí ni o máa ń wò nígbà tí o bá ń lọ sùn. Mo máa ń wo àwọn àwòrán, mo máa ń wo eré orí ìtàgé, mo máa ń wo movies oríṣiríṣi àwọn ǹkan. So, mo máa ń wo eré orí ìtàgé, mo máa ń wo eré ìdárayá àti àwọn eré apanilẹ́rìn-ín. Mo sì tún máa ń wo irú eré, ehh-ẹro ayelujara.

Ehn, wi-Fi mi ó yára gidi gan, ṣùgbọ́n ní ìwọ̀nba tirẹ̀, ta bá sọ pé ká wo ẹ̀rọ ayélujára tí mo ń lò. A ó rò pé wi-Fi, wi-Fi mi yára tó, ó yára gan. So fún ìdí èyí mo lè sọ pé wi-Fi mi yára tó, wi-Fi mi yára gan. Ẹṣeun gan. Wi-Fi, wi-Fi mi o, ó yára gan fún lílo internet àti àwọn ǹkan tí ẹ̀yàn bá fẹ́ lò. Tí mo bá dẹ̀ n lò kò n kí n fà ṣẹ́yìn. Bẹ́ẹ̀ ni, kò rí síyín ní ìdíẹ̀ díẹ̀, àfi tí àdúgbò tí máa ń wà tí network ò bá dáa rárá. Ṣùgbọ́n mo lè sọ pé wi-Fi mi ó yára tó.

Ẹn, ìlànà ìpolówó mi dá lé lórí irú ìpolówó tí mo bá fẹ́ ṣe. Ìlànà ìpolówó mi ó dá lé lórí irú ìpolówó tí mo bá fẹ́ ṣe. Tí mo bá ní oríṣiríṣi, ẹ́ ti mo bá ní oríṣiríṣi ìpolówó tí mo fẹ́ ṣe, oríṣiríṣi ìlànà náà ni ó tó lọ fún, ló lọ fún wọn pẹ̀lú. Nítorí ìpolówó tí mo bá fẹ́ ṣe náà ni yóò fa ìlà irú ìlànà tí màá lò. Ká so pé mo fẹ́, mo fẹ́, ẹ́ mo fẹ́ polówó ọjà bí àwọn tí wọ́n ń ta nǹkan ní ọjà, ìlànà ìpolówó mi yóò jẹ́ boya ní inú ọjà ni màá lọ, tí màá gbé, tí màá lọ pín àwọn, àwọn picture, àwọn ẹ́ àwọn picture ǹkan tí mo bá ta fún àwọn tó wà ní ọjà kí wọ́n lè máa fi wá sí ọ̀dọ̀ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, wọ́ní sé mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, n ò fibẹ fẹ́ràn fèrèsé ọkọ̀ lọ títí.

Won sẹ́ orí máa ń fọ, bẹ́ẹ̀ ni orí máa ń fọ mi ní ekọ̀ọ̀kan, orí máa ń fọ́ mi ní ekọ̀ọ̀kan ṣùgbọ́n ó ti pẹ́ tí orí ti fọ́ mi keyin. Ó ti ṣe dí è tí orí ti fọ́ mi keyin. Orí ò kí ń sábà fọ́ mi lọ títí. Bẹ́ẹ̀ ni, sugbon tí orí bá ń fọ́ mi, mo máa ń mu òògùn, màá lo òògùn ìgbà tí a bá ṣe rí bi ìṣẹ́jú mélòó kan, orí fifọ́ yẹn náà yi ó ti wá lẹ̀.

Ẹ wa ní báwo ni mo ṣe ga tó gíga tí o to ga tó? Ẹ̀, mo ga díẹ̀. Mo ga tó bí i five point nine feet. Àbí five point something feet. Bẹ́ẹ̀ ni. Mo ga díẹ̀. Yes o gbọ́n. Mo ga ṣùgbọ́n mi ò, èmi kọ̀ ni mo ga jù ní àgbáyé.

Mo ní onjẹ wo ni mo mọ̀ bi, mo ní onjẹ wo ni mo mọ̀ bí a tin ṣe dáda. Ó ń jẹ tí mo mọ̀ ṣe kòpọ, lọ títí, mo, mo má ṣe, mo má ṣe, mo lè ṣe rice, mo lè ṣe ẹ̀wà. Oúnjẹ tí mo mọ̀ pé mo mọ̀ ṣe dáda ni bí ẹ̀wà, dídùn ni rice. Mo lè ṣe, mo lè dín'ta dáda. Bẹ̀ẹ̀ni, mo ṣi lè ṣe, eh, mo lè ṣe ẹ̀fọ́ ná.

Mo ní Ṣé mo ní aṣọ wíwé? Mo ní aṣọ wíwé ṣùgbọ́n ni mi ò fi bẹ́ẹ̀ ní aṣọ wíwé lọ títí. Àwọn obìnrin ló máa ń sábà lo aṣọ wíwé nítorí pé ọkùnrin ò le emí. Aṣọ wíwé te mi ò ṣíbẹ́ẹ̀ pọ̀

Gbé ara rẹ mi tó kẹ́yìn. Ẹ Ó dá lórí mí ní ìyàwó àfẹ́sọ́nà ní ọwọ́ tí mo wà yìí torí pé mi ò tí gbé iyawo. Ṣùgbọ́n ó wù mí dáadáa láti gbé ara ní àwọn, e, oṣù tó ń bọ̀ àbí ọdún tó ń bọ̀, àwọn ọdún tó ń bọ̀ iwájú. Bẹ́ẹ̀ ni, eṣẹun gan.

Hun won ní nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, àwọn ọ̀rẹ́ tí mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí igba tí a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni ìgbà tí mo bẹ̀rẹ̀ ṣáfíìsì. Ìgbà náà ni àwọn ọ̀rẹ́ mi, ìgbà náà là pàdé ara wa tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀.

Won ní kíni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ohun tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, ọ̀nà ni, èlò, èlò iná, iná ṣe pàtàkì jù níbi iṣẹ́. Èlò iná, ó wà lára nkan tó ṣe pàtàkì jù níbi ẹnu ìṣe mi. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun gan.

Wọ́n ní báwo ni o ṣe, báwo ni o ṣe máa ń dáàbòbò ààyè ìkókó rẹ lórí ìtànàtì? Ẹn, tí mo ṣe máa ń dáàbòbò ààyè ìkókó mi, ó dá lé lórí tí àgbàrá mi bá ṣe rí ní àsìkò náà. Ó dá lé lórí bí àgo ará mi bá ṣe rí àti irú owó tí máa ń ní ní ọwọ́ tí mo lè fi ṣe ìtọ́jú àti ìdáàbòbò.